Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Ọjà títà jẹ́ nǹkan gbòógì tí mo yàn láàyò. Mo dẹ̀ mọ̀ dájú wípé àwọn oníbàárà mi wọn kì í ṣe onídọ̀tí. Ẹ̀mí fúnra mi, mi kìn ṣe onídọ̀tí. Nítorí náà, ọjà mi mo máa ń ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Nítorí pé mo máa ń ṣe ìtọ́jú ọjà mi dáadáa, ó jẹ́ kí n ní àwọn olùbàárà tó dára, àwọn tó mọ iyì n tó dára. Tí mo bá dé ibùsọ̀ mi, mo máa ń ṣe ìtọ́jú àyíká kó tó di pé mo sí ibùsọ̀ mi. Lẹ́yìn náà, màá bẹ̀rẹ̀ sí í gbá gbogbo àyíká inú ibùsọ̀ mi, màá sì bẹ̀rẹ̀ sí í nu àwọn ọjà mi lẹ́yọ̀kọ̀kan. Nítorí pé okòwò mi pọ̀ díẹ̀, mo rí dájú pé mo ní àwọn ọmọ-iṣẹ́ tó pọ̀ o. Gbogbo wọn dẹ̀ ré ní mo máa ń mójútó pé wọ́n nu ọjà mi ní àkókò tó tọ́ àti ètò ìyẹ́. Ni ojoojúmọ́, tí mo bá dé ibùsọ̀ mi, wákàtí kan gbá ko la máa fi nu ọjà. Kódà nígbà mi í mọ́ ju lọ. Bí àpẹẹrẹ, ti àwọn tó fẹ́ bá mi rajà bá wọlé ní àkókò náà, mo máa máa fi ọwọ́ kan nu ọjà, fi ọwọ́ kan ta ọjà. Èyí sì máa ń jẹ́ kí ìgbà tí màá fi nu ọjà mi tán kó pẹ́ gidi gan. Kò sì wàhálà kankan bẹ̀ fún mi o. Ó ti mọ́ mi lára. Mo dẹ̀ máa ń rí dájú pé tí mo bá nu ọjà náà, mi dà wọ́n pọ̀ lu ara wọn. Ààyè ó ń kálù kù, òun ni mo ti máa ń nu, òun náà ni mo sì máa ń jẹ́ kí wọ́n wà tí ń bá nu tán. Èyí máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́ láti lè ta ọjà fún àwọn oníbàárà mi láìfàkókò ṣòfò. Iwo-owo ó jẹ́ nǹkan tó wá pẹ̀lú ìmọ̀ tó ní. Èyí yìí dè ẹ́ ni gbogbo ohun tí mo máa fi ń kọ́ àwọn tó wà ní àyíká mi. Wípé, tí ẹ bá ń ṣe òwò, ẹ má ṣe igbìyànjú láti rí dájú pé òwò yín ẹ ń tọ́jú rẹ̀, ẹ sì ń jẹ́ kí àyíká ibi tí ẹ ti ń ta òwò yín náà kó wà ní tónítóní. Bíi iru ọjọ́ òní, mo ra àwọn nǹkan èlò tí ó máa ń jẹ́ kí àwọn ìdọ̀tí máa wà ní ara ọjà. Kí nínàá ò ní agbára bí ẹ̀rọ tó máa ń fẹ́ nǹkan dàrú. Ṣùgbọ́n o, ká ká kí ilé yìí máa fẹ́ nǹkan dàrú, ó máa fẹ́ wá sí ọ̀dọ̀ ara ẹ̀, a dẹ̀ máa fa àwọn ìdọ̀tí tó wà nínú ọjà mi. Idi tó jẹ́ kí ń mú ilé yìí ni pé mó ṣẹ̀ṣẹ̀ fi kún òwò mi ni. Ó ti pọ̀ kọjá nǹkan tí ọwọ́ mi nìkan lè máa nu. Nítorí náà, mo ti yá ọpọlọ àwọn èyinbọ́ ló láti ra irinṣẹ́ èyí tó jẹ́ ti ìgbàlódé tí wọ́n ṣe fún nínú àti ṣíṣe ìtọ́jú ọjà. Báyìí ni bí mo ṣe máa ń ṣe ìtọ́jú ọjà mi.

Mo máa ń jẹ gọ́ọ̀mù. Èyí kì í ṣe gbogbo ìgbà. Àmọ́ tí ààyè bá yọ láti jẹ, mo máa ń jẹ àti tó bá ní ìjì. Ni ìgbà kan, dókítà mi sọ fún mi pé mo need láti jẹ gọ́ọ̀mù èyí tí ó bá ìlànà d-dókítà lò. Àwọn gọ́ọ̀mù yìí wọn kì í ṣe ewé tí wọ́n tà ní àwọn ibi tí wọ́n ti ń ta gbogbo niṣe ọjà bí kò ṣe ibi tí wọ́n ti ń dìdi ta àwọn nǹkan ìtọ́jú ara. Mo sì máa ń jẹ gọ́ọ̀mù tí n bá wà lẹ́nu iṣẹ́. Iṣẹ́ mi gba sùúrù púpọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ okun àtàgbàra. Èyí máa ń jẹ́ kí ó dàbí pé iṣẹ́ mi kò dùn tó ní ṣiṣẹ́ gẹ́gẹ́ bí awakùsà. Ẹ mọ̀ wípé kò kín ṣe iṣẹ́ kékeré, iṣẹ́ wàhálà ni. Kódà kò jẹ́ wípé mò ń ṣe alátọ̀nà fún àwọn ọmọ lẹ́yìn mi ni. Á o jò máa ń rìn sí ọ̀tún, ń rìn só sí. Á o jò máa wọ ọ̀nà wo la máa gbé gbà ní inú igbó àbí kó dà kò jẹ́ wípé lẹ́yìn ìgbà ta ti wà ní inú ilé iṣẹ́ ni. Nítorí náà ọ̀pọ̀ ìgbà mo ní fẹ̀ sí kí màá jẹ gọ́ọ̀mù. Èyí máa ń fún mi ní oore ọ̀fẹ́ láti kọ ọkàn mi pọ̀ sí ojú kan náà láti jẹ́ kí iṣẹ́ mi kó yá kó dẹ̀ máa ṣú mi ṣe. Àmọ́ ṣa ò mi kì í dìde kan jẹ gọ́ọ̀mù. Mo máa ń jẹ nígbà mo pẹ̀lú ìlànà tí dókítà mi sọ fún mi. Mo sì máa ń rí dájú wípé tí ǹkan kan bá ṣẹlẹ̀ nípasẹ̀ gọ́ọ̀mù tí mò ń jẹ, mo máa rí dókítà mi láti ṣe àyẹ̀wò rẹ̀. Àti wípé oṣù mẹ́ta, mẹ́ta ni mo máa ń lọ ṣe àyẹ̀wò ẹ̀yìn mi. Èyí ni ó fi dá mi lójú wípé gọ́ọ̀mù tí mò ń jẹ kò ṣe àkóbá fún mi. Bó ti wulẹ̀ jẹ́ pé gọ́ọ̀mù yìí wọ́n púpọ̀ ó sì ṣòro láti rí. Mo rí dájú pé mi kàn kì í sáìdẹ̀dẹ̀ jẹ ó. Tí mi bà wà ní ẹnu iṣẹ́ mi tàbí kó jẹ́ pé wọ́n-- dókítà mi ló sọ fún mi pé kí ń jẹ ní fún ìdí kan tàbí òmíràn, mi ò kí ń dìdi jẹ gọ́ọ̀mù láìní ìdí kankan. Bí àpẹẹrẹ, mi lè wà nílé àbí bóyá mo kàn bá àwọn ènìyàn sọ̀rọ̀ àbí mo mọ̀ wípé màá ma bá àwọn èeyàn sọ̀rọ̀ kí n wá máa jẹ gọ́ọ̀mù. Èyí èmi fúnra mi, mo kórìíra rẹ̀ lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n torípé ẹnu iṣẹ́ mi, èmi nìkan ni mò ń dá síṣẹ́ mi lákòókò náà. Àwọn akẹgbẹ́ mi náà gbogbo wa pátápátá ni a máa ń ṣe iṣẹ́ wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá kòókòó náà. Gọ́ọ̀mù ló dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ẹnu. Èyí tí ó máa ń fún wa ní oore ọ̀fẹ́ láti máa ṣiṣẹ́ láì jẹ́ pé ó rẹwà.